Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó rọrùn láti ṣe ìpàdé lórí fóònù kò ní jẹ́ kí yan nà owó epo láti fi rìn ṣẹ̀ lọ sí ìpàdé ní inú ọ́fíìsì.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi kò fara tóbi lọ títí, ṣùgbọ́n ó fàyè gba kí n gbé kọ̀ǹpútà mi àti àwọn fóònù mi sí orí tábìlì, mo sì tún má n lè ráyè gbé oúnjẹ ọ̀sán mi síi.